Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mi ò kí ń bínú. Élèyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe, ìdí nìyen to je pé mi ò kí ń ṣe eléyìí. Ó dejẹ́ ǹkan tí ó dára náà tí ó de máa mú nu mí dùn, nítorí pé nígbà tí mo bá wà nínú ọkọ̀, mi ò kí ń bínú. Ó dàjẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Nígbà wo ni òun máa ń fà? Ìgbà tí mo máa ń fà ni ìgbà tí mo bá wà nínú ilé. Nítorí pé kí ènìyàn ó máa fà jẹ́ bí eré ìdánì tí ó yẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn ló fa tó jẹ́ pé mo dè máa fi ń ṣe eléyìí nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára. Tí ó dè wùmi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà ṣi.

Ṣé o wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tó dára, màá wọ gíláàsì dáadáa. Bí ànígbà tí ó bá wù mí láti lọ sí òde láti ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì, àbí láti rí dájú pé mo wà àwọn nǹkan tí mò ń ṣe, ó lọ dédé náà. Ìgbà wọnyí ni mo màá wọ gíláàsì. Ó dà jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún ijú náà.

Ṣé o mo bí àti ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa ṣe lé è ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí àwọn ènìyàn bá bèrè ìrànwọ́ lọ́wọ́ mi, mo máa rí i dájú pé àmọ̀ ṣe àwọn ìrànwọ́ yìí fún wọn láì lai si àní-àní lórí rẹ̀. Ẹni dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo de màá kojú rẹ̀ ní ọ̀ràn tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Elèyi jẹ́ ǹkan tí ó máa ń fún nu mi dun náà. Ni tòrípé mo máa n parí gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní àsìkò láti ri pé gbogbo àwọn ǹkan tí mo ń ṣe náà ń tẹ̀síwájú sí i ní dáradára.

Ṣé o máa mọ àwọn mímu proteínì? Ní àwọn mímu proteínì jẹ́ ǹkan tí mi ò kí ń mu. Ó jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn idí níyẹn tójẹ́ pé, à láti máa mú eléyìí jẹ, ǹkan tí mi ò kí ń ṣe. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mi ò nífẹ̀ẹ́ si gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà si.

Nígbà wo ni o kẹ́yin rin ìrìn àjò fun iṣẹ́? Ìgbà kẹ́yin tí mo rìn àjò fún iṣẹ́ jẹ́ ìgbà kan tó ṣe pàtàkì. Ó tẹ́lẹ̀ jẹ́ ìgbà kan tí ó ṣe díẹ̀ sẹ́yìn, ní ìgbà oṣù méjì sẹ́yìn. Ó dẹ́jẹ̀ jẹ́ ìgbà kan tó ṣe pàtàkì fún mi láì gẹ́gẹ́ bí ènìyàn tó wẹ̀, tó wẹ̀, tó wẹ̀, tó wẹ̀ láti ṣíṣe.

Báwo ni o ṣe máa n ṣe ídúnàdúrà? Ídúnàdúrà jẹ́ ǹkan tió dára, ó dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì jùlọ idi nìyen ti mọ̀ fi máa ń ṣe elẹ́yiì ni ọ̀nà ti ó to àtì ní ọ̀nà ti o ye. Nítorí pé nígbà tí mo bá ṣe ìdúnàádúrà, máa fún mi ní agbára láti ní àdìmọ́lẹ̀ lórí àwọn nǹkan kan.

Ṣé o fọwọ́ sílẹ̀ ní ilé ìdárayá? Ilé ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ nǹkan tí mo ní ní òkè ẹbí ènìyàn. Kíni èyí tí mo fi fẹ́ran adé yìí ni pé ó jẹ́ nǹkan tí màá mú lọ́mú mi dán. Ẹ̀ ní ìfọkànsílẹ̀ ní ilé ìdárayá dáradára.

Ìrọ̀rí mẹ́ẹ̀lọ́ ni mo máa ń lò. Ó jẹ́ ènìyàn tó yẹ kó máa lò ìrọ̀rí tí ó pọ̀, mo dẹ̀ máa ń bẹ̀rẹ̀ rárá. Méjì nígbà tí mo bá sìn le jáǹkàn tí ó dára tí mo dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà náà. Ó jẹ́ ènìyàn tó yẹ pé ó máa ń lo àwọn ìrọ̀rí wọ̀nyí ní gbogbo ìgbà.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí mo ní, tí mo dẹ̀ máa lò ní òrùkọ rẹ̀ náà nígbà tí ó bá wù mí láti dúró ṣe wíwà account tí yóò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyii dé jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì sí mi. Idí nìyen tí mo fi máa n lò awọ̀n nọ́mbà yìí ni oorekọorẹ̀ náà nígbà tí mo bá ní pàjàwirì tí mo fẹ́ ṣe.

Báwo ni ọṣẹ máa ń ṣe akópọ̀ fún ìrìnàjò? Àkópọ̀ fún ìrìnàjò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa n ṣẹ eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí wipé eleyii jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì tí ó de yè kí ènìyàn máa ṣe, idí nìyẹn to ye kin n fi máa ṣe eleyìí. Mo de maa n rí dájú wipé gbogbo àwọn ǹnkan tí mo ń ṣe nípa eléyìí jẹ́ ǹnkan tí ó tẹ̀síwájú.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ àwọn ìpàdé kan tí mo fẹ́ràn. Gẹ́gẹ́ bí ènìyàn, nígbà tí a bá ní ìròyìn láti ṣe ìpàdé tí àwọn ènìyàn lè ṣe ní àrowọ́tó, ìgbayi, mo máa ń ṣe ìpàdé lórí fóònù. Ó lè jẹ́ nnkan tí ó dára ti ó dè ṣe pàtàkì láti ṣe náà ṣe.

Ṣé ó máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá mú mímu? Nígbà tí o bá n mú mímu, màá lo ọ̀pá ìfámọ́ra. Mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra. Nítorí pé ilé yìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ dára. À e lé dẹ̀ jẹ́ nǹkan tí ó máa mú nù mídu náà. Ìdí nìyí tí mo fi wà se le.

Ṣé ò máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo ǹkan jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ǹkan tó má ń mú inú mi dùn náà. Ìdí nǹkan tí mo fẹ́ máa ṣẹlẹ̀ yìí ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Látiṣẹ̀ àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó dára. Nígbà tí mo bá lọ sọ́jà tí bá ra àwọn ǹkan kan, wọn tún máa tún wọn lò, tó bá pé nǹkan tí ó tún mú ìwúlò ni.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìpàdé Lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, eléyi dè jẹ́ nǹkan tó dára, eléyi dè máa n mú mí dùn náà. Rárá, a ṣe eléyìí ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀na tí ó ṣe yẹ. Mo jẹ́ ènìyàn tó je pé mo máa ní ìpàdé ní òrekoòrè láti ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe náà ṣi.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Látí bá bá àwọn oníbàárà sọ̀rọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí ó máa ń múnu mi dun na ìdí niyen tí a máa ń ṣe lé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe náà. A máa bá wọn sọ̀rọ̀ ní orí fóònù àbí orí méèlì.

Báwo ni a ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo de maa n kọjú àwọn ẹlẹ́yii ni ọ̀nà ti oto àti ní ọ̀nà tí ó ṣi yẹn náà. Mo maa ri dáju pe, mo ṣe àwọn ǹkan kan tí wọ́n nílò láti ṣe ní dídára dídára nítorí pé àwọn eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà náà sì ń ṣe.

Ìgbà mélòó ni o máa ń ṣàṣàwọ̀ ímélù rẹ? Láti ṣàṣàwọ̀ ímélì jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ maa ri pé mo máa ń ṣe elẹ́yì ni ìgbà kùugbá náà. Boya fún bíi ìgbà tí ó tó, à fún ìgbà méjì sí mẹ́ta ní ojoojúmọ́ ni mo máa ń ṣe àsàyewọ̀ ímeèlì mi ní ọ̀orẹ̀kọ̀ọ̀rẹ́.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de mọ ìtumọ̀ orúkọ mi dára dára, nítori pe oun ni màá lòó ní gbogbo ìgbà náà. A láti dá ri daju pé gbogbo àwọn ǹkan tí mo ń ṣe wà ní dédé. Ẹlẹ́yi de jẹ́ ǹkan tí ó dára, tí ó dà yẹ náà kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Inú mi de máa ń dùn sí i.

Ṣe o ní àwòrán lára? Àwòrán jẹ ǹkan tí o ṣe pàtàkì ọmọ gẹgẹbi ènìyàn. Mi ò ní àwòrán lára nítorí pé eléyìí o kò jìnnà sí àwọn ǹkan tí mo nifẹ sí gẹgẹbi ènìyàn. Ìdí nìyẹn tọ jẹ́ pé ibi tí ba ṣe àwọn ǹkan kan. Mi ò ní àwòrán kankan lára gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn jíjó, jijo jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ó de jẹ́ ǹkan tí ó dára. Mo rí eleyii bi eré ìdárayá mo de fẹ́ràn láti máa jó ní gbogbo ìgbà náà. Eléyìí de jẹ́ ǹkan tí wọ́n máa ń ṣe, láti re daju pé mo se isipaya ọkàn tàbí nígbà tí inú mi bá dùn gidigidi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ tí lọ sí bíbàyí rí ní, ìgbà tí ó pọ̀ nígbà tí mo wà nílẹ̀ ìwé ẹ̀kọ́ gíga dẹ̀ jẹ́ ìgbà ìkẹyìn tí mo lọ síbí nítorí pé nígbà tí a bá fẹ́ ṣe, ìdánwò ni mo máa ń lọ síbí láti lọ, tira ká fún àwọn ìdánwò mi.

Ṣé bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọjú, nígbà tí ọkọ̀ bá wà ní ìdojúkọjú láti dàdúró kí n ṣe nǹkan tí ó ní àgbàra gidigídi, mo lè máa ṣe ilé náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣe yọrí, nítorí pé ilé jẹ́ ǹkan tí ọmọ ọdẹ kí ẹnà mí dùn gidigidi, ó lè jẹ́ ǹkan tí ó dára náà.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí kò dára, tí kò le yẹ kí ènìyàn ní. Ìdí nìyí to je pé mi fi ní àwọn orúkọ wọ̀nyí. Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí ó burú, tí kò de yẹ kí ọmọlúàbí kí ó ní náà. Ìdí nìyí tí o je pé orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí mi ò ní gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń pàdé eleyii ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o ṣi ye náà. Ani igbà tí ọjà bá wà dáradára, ìgbà yẹn mo màá n pàdé àfojúsùn títà mi. Àmọ́ ìgbà míi tí ọjà o bá sì mí o kín pàdé re, amọ́, mo máa ń ṣeré pé mo ṣe dáradára.

Báwo ni o ṣe máa ń gba owó àwọn ènìyàn? Látìgbà owó àwọn ènìyàn jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe lẹ́yìn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yé na. Nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ènìyàn, ìgbà yìí ni mo máa gba owó wọn. Éléyì wá dà dúró lórí àwọn ènìyàn náà, láwọn ènìyàn tó jù mí tàbí àwọn ọ̀rẹ́ mi mo dẹ̀ máa ń ṣe.

Báwo ni ọ ṣe máa ń ṣiṣẹ́? Báwo ni ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ jẹ́ ǹnkan ti ó dára ti o lẹ́wà tí ó de mí níbi iṣẹ́ náà. Nítorí pé mo ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀, mo de ń ṣe àwọn iṣẹ́ tí ó dára náà. Idi niyẹn tí gbogbo àwọn nǹkan tí mo ń ṣe olóṣù máa ń lọ ní déédéé sẹ́.

Ṣé o ti ṣiṣẹ̀ ọ́fẹ̀ rí? Láti ṣiṣẹ̀ ọ́fẹ̀ jẹ́ ǹkan tí mọ dé ṣe rí. Nígbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga ni mo ṣiṣẹ́ ọ̀fẹ́, tí ó jẹ́ wí pé mo bá àwọn ènìyàn ṣiṣẹ̀ tó jẹ́ wípé mi ò dẹ̀ gbowó lọ́wọ́ wọn. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí mo ṣe l'áláìsí áníàní. Eléyìí dẹ̀ tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà tó dẹ̀ máa ń múnú mí dùn wípé mò ń ṣe fún àwọn ènìyàn ní gbogbo ìgbà.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù gégé bíi ènìyàn ni eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè máa mú nú mi dùn. Eré yìí ni eré tí mo dẹ̀ fẹ́ràn jù láti máa wò ní ò rè kọ̀rẹ́ láti ṣe ìṣẹ̀ṣípaya ọ̀kan láti ṣe òwò àwọn ǹkan tí ó tún ṣe pàtàkì sí mi na gégé bíi ènìyàn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Láti máa tọ́jú ara mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Eléyì jẹ́ nǹkan tó má ń mú inú mii dùn gidigidi. À mo dẹ̀ máa rí pé mo jẹ nǹkan tó dáa, mo wẹ ní àkókò mo dẹ̀ ṣe ìmọ̀tótó ara ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà ṣe.

Báwo ni a ṣe ma rí nǹkan ṣe àwọn ohun èlò yìí? Ìkẹ́ṣọ̀ọ́ àwọn ohun èlò jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa ń rí dájú pé mo lọ sọ́jà, lọ ra àwọn ǹkan wọ́ tí mo bá nílò fún ǹkan tí ó ṣe pàtàkì sí mi bẹ́ẹ̀ há fún iṣẹ́ tàbí àwọn ohun èlò tí mo nílò ní inú ilé náà.

Ṣé o máa ń kàwé? Kí kàwé jẹ́ ǹkan tó dára. Mo dà máa ń kàwé lọ́pọ̀lọpọ̀. Eleyí máa ń fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn ǹkan kan tí yóò ṣe pàtàkì sí mi àti àwọn ǹkan tí yóò dẹ́ẹ̀ jú dára náà ni àwọn ilé ni mo máa ń ṣe. Láti kàwé jẹ́ ǹkan tó dára mo dà máa ń ṣe lè ní gbogbo ìgbà ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi, mo lè máa ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nítorí pé léyìí jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe léyìí ní di dára ní di dára, nítorí pé ó jẹ́ nǹkan tí a máa ń fúnni ní dùn.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣe? Látì kọ ìròyìn níbí jẹ́ nkan tí ó dára, ǹjẹ̀ máa ṣe èléyí ní ọ̀nà tí tọ̀ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà. Idí nìyẹ́n to je pé mó fi máa ṣe èléyí ní gbogbo ìgbà. Láti dájú pé mó kọ awọn ìròyìn tí ó dára tí ó dẹ wúlò fún awọn ìṣẹ́ ìwàjú àti ìtẹ̀síwájú àwọn ìṣẹ́ náà.

Ṣé n ó máa pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń pa àwọn eléyì sára ní òrèkórè náà, nítorí pé àwọn eléyì jẹ́ nǹkan tí ó má mú inúmi dùn nígbà tí mo bá ṣe wọ́n. Mo dẹ̀ máa ṣe wọ́n ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ìdí nìyẹn tí mo fi máa pa àwọn ohun ọ̀ṣọ́ sí ara.

Báwo ni o ṣe máa darí àwọn òṣìṣẹ́ ẹ? Látí máa darí àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dè máa ń ṣe éléyì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Nígbà tí mo bá ní àwọn ìṣe kọkan tí mo fẹ́ ṣe, ìgbà yíì ni mo máa darí àwọn òṣìṣẹ́. Ó dè jẹ́ ǹkan tí ó dára tí ó lè kí ènìyàn máa ṣe, wọ́n lè máa pín iṣẹ́ àti láti san owó tí ó dára fún wọn náà nígbà gbogbo.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ kọ̀ọ̀kan jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo màá jí ní àkókò ní déédéé aago máàrún. Nígbà tí mo bá jí, màá ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo màá ń gbàdúrà, tẹ ibùsùn mi àti ṣe àwọn iṣẹ́ ilé tí ó wà. À, nígbà tí bá parí àwọn eléyìí ni mo máa múra láti lọ sí ibi iṣẹ́ náà.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Láti máa fọ eyín lójoojúmọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyì ní ìgbà méjì, ní àárọ̀ nígbà tí mo bá jí àti ní alẹ́ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Lẹ́ẹ̀ ni mo máa ń ṣe láti láyé pé mo ní òórùn tí ó dá lẹ́nu àti láti láyé pé eyín mi mọ́ kédekéde. Ó dà jẹ́ ǹkan tí ó dára ná.

Oṣù wo ni o nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù February, oṣu yii je oṣù kan tí mo fẹ́ràn gidigidi. Ní àkọ́kọ́ jẹ́ oṣù tí àbí mi, óde tun jẹ oṣù kan tí inu mi máa ń dùn láti ṣe àwọn nnkan ọ̀tún náà. Ìdí nìyẹn tó jẹ́ pé oṣù yìí ni oṣù tí mo fẹ́ràn jù ó dàbí jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ ètò kan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí díè tí ó dẹ̀ máa ń múnú mi dùn. Mo dẹ̀ máa wo àwọn ètò wọ̀nyí nígbà tí àyè bá ṣí sílẹ̀ fún mi láti wo wọn nítorí pé ó jẹ́ àwọn ètò kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa wò, àgàgà àwọn alẹ́ ilé ó pé ó máa ń mú ọgbọ́n ìmọ̀ àti òye wá náà.

Ṣé o máa ń tẹ́le òfin ìyára ọkọ̀? Àwọn òfin ìyára ọkọ̀ jẹ́ àwọn òfin tí ó ṣe pàtàkì. Mo dẹ má rí dájú pé mi ò kí ń tẹ àwọn òfin yi mọ́lẹ̀ ìdí nìyẹn to fi yẹ kó wọ àwọn nnkan tí ó máa ṣe ọlọ̀ṣuwàjú. Nígbà tí mo bá lọ ojú ọ̀nà àti ojú pópó náà, mo máa rí pé àwọn òfin tí ó wà ní ọ̀nà, mo máa bọ̀ fún wọn dáradára ni.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ ìgbàkan tó ye pe mo máa ń sinmi. Nígbà tí mo bá dé láti ibi iṣẹ́, màá rí dájú pé mo sinmi dáradára ní àṣálẹ́. Nígbà tí mo bá sinmi tán, màá ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ó ṣe pàtàkì fún mi ní ibi iṣẹ́. Ìgbà yìí mo máa wo àwọn eto tẹlifíṣàn, leyin iyen ni mo máa ń múra sílẹ̀ láti lọ sùn.

Ṣé o máa n ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mó dẹ̀ máa n ṣe eléyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Élèyii jẹ́ ǹkan tó je wipé pé ó máa ń fi nú mí dùn. Ìdí nìyẹn tí mo fi máa n ṣe àwọn elé yii. Ó jẹ̀ jẹ́ ǹkan ti ó tún dara tí ó dè yẹ kí ènìyàn máa ṣe náà. Nípa idí eyìí, mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn eré ìdánì. Mó dẹ̀ máa n ṣe eleyi ní òrékòóre.

Nígbà wo ni o kéyin ko ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mó dẹ máa n kọ eléyìí lóòrèkóòrè nígbà tí mo bá ní awọn iṣẹ́ ọ̀tún tí ó bá wùmí láti ṣe. Ìgbà yìí ni mo máa kọ eléyìí torí pé ó jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì, ó dé jẹ ǹkan tí ó máa múnu mí dùn náà. À, mo de máa ṣe àwọn eléyìí ní òorékóorè.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì mọ̀ dè ní eléyìí lọ́wọ́. Oun ni mo máa ń lò ó lóòrèkóòrè gégé bí ènìyàn láti lọ ṣe àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì sí mi náà. Nítorí pé mo ní àwọn ǹkan kan tí mo nílò láti ṣe ní gbogbo ìgbà náà. Eléyìí dè jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe. Eléyìí dè jẹ́ ǹkan tí ó máa ń mú'nú mí dùn náà.

Ṣé o má a ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud? Láti fi fáìlì pamọ́ sórí cloud jẹ́ nǹkan tí ó dára. Ǹjé mà á ṣe léèní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yé? Nítorí wipé eléyìí ni mo máa ṣe láti rí dájú wipé mo ṣe ìtọ́jú àwọn eléyìí dáradára láti rí àwọn fáìlì tí ó dára lò ní ọjọ́ iwájú.

Ṣé o mọ̀ bí a ti ń sè oúnjẹ? Bí a ti ń sè oúnjẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Modemo eléyìí ṣe é ní gbogbo ìgbà náà. À láti sè oúnjẹ jẹ́ ǹkan tí ó dára, ó dọ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ó jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn mọ̀. Ìdí nìyẹn tí mo fi lọ kọ eléyì nígbàtí mo wà ní kékeré náà.

Igbáwo ni o kẹ́yìfò? Ìgbà tí mo kẹ́yìn fò ni ìgbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́, à nígbà tí mo wà ní à mò ń ṣe iṣẹ́ pẹ̀lú ilé-iṣẹ́ lílà kan. Nígbà yẹn ni wọ́n ran wa lọ sí ìlú mìíràn láti lọ ṣe àwọn iṣẹ́ àkànṣẹ níbẹ̀. Elẹ́yi de nǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe náà, ọ̀ de jẹ́ nǹkan tó dára.

Ọjọ́ mélòó ni o mọ̀ ọ́n fún ìsinmi ọdọọdún? Eléyìí dádúró lórí àwọn ọ̀ṣẹ ti wọn bá wà lọ́wọ́ àwọn ènìyàn, àmọ́ wọ́n máa rí dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe ní àná tí ó tó àti ní àná tí ó yẹ náà. Àmọ́ mo dẹ̀ máa lọ fún ìsinmi fún bí i gbà méjì sí mẹ́ta èyí ní ọdọọdún, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára.